Oṣù tó lọ sẹ́yìn ni mo kẹ́yìn rìnrin àjò fún iṣẹ́. Mo lọ láti ìlú Òṣogbo tí ṣe ibi tí olú ibi iṣẹ́ wa, ìyẹn headquarter tí ó wà. Mo lọ sí ìlú Ìbàdàn láti lọ pólongo iṣẹ́ wa ọjà táǹtán láti lè jẹ́ kí àwọn ará Ìbàdàn kí wọ́n mọ irú iṣẹ́ tí a ń ṣe kí wọ́n sì wà nílé bá wa dówo bọ̀

Bí iṣẹ́ bá pọ̀, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín iṣẹ́ náà sí, sí wẹ́wẹ́. Máa mú àwọn tó rọrùn jù tí mo lè sáré ṣe, àwọn yẹn ni mo máa ń kọ́kọ́ ṣe. Kín tó wá bọ́ sí àwọn iṣẹ́ tí yóò gba àkókò púpọ̀ tó le, àwọn yẹn ni mo máa ń ṣe kẹ́yìn. Ti mbá tilè kọ́kọ́ ṣe àwọn tó rọrùn ńbẹ̀ yóò fún mi ní agbára láti lè ṣe àwọn tó kù náà pẹ̀lú.